Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ náà ni ọjọ́ Jímọ̀, ọjọ́ ìsinmi, ọjọ́ tí gbogbo èèyàn ó fi ìsinmi, a sì fi lọ. Ọjọ́ ìsinmi ni ódo temi nítorí ibí iṣẹ́ ọjọ́ ọ̀tá sì lọ, àlọ́ kẹ́rù Jímọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn á gbàbọ̀, á rìn lọ, á wẹ̀, á fọṣọ, á fọ̀ra, á sì múra lọ Jímọ̀. Tí a bá gbọ́ tó bá dà, a máa wọlé, a lé ìkéra wá o. A máa bá wọlé, hmmm, tó bá kùn Jímọ̀ ni ọjọ́ òfin, ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀